Bẹ́ẹ̀ni, mo dẹ̀ ti gun ọkọ̀ ojú omi rí ṣùgbọ́n ìgbà tí mo gun ọkọ̀ ojú omi mi yẹn, a, mi ò dẹ̀ gbádùn ẹ̀ rárá torí àyà mí n kanjà ni, àyà mí n ṣánjà láti bàtà rẹ ti wà ní orí ọkọ̀ ojú omi yẹn. Torí bí mo ṣe wà, gan míi dẹ̀ gbàdúrà kí n túń gun ọkọ̀ ojú omi rí o. Gbogbo ìgbà tí mo bá ti rí ọkọ̀ ojú omi, a, èmi ò ní, èmi ò dẹ̀ gbádúrà kí n gun mọ́ rárá rárá rárá torí ọkọ̀ ojú omi yẹn bó ṣe wà yẹn, kò dẹ̀ ṣe nǹkan tó dẹ̀ wà easy. Mo dẹ̀ ti gun ọkọ̀ ojú omi rí bọ̀tí mi ò dẹ̀ ní gun rí gbogbo ìgbà tí mo bá dẹ̀ ti rí i.

Rárá o, mi ò dẹ̀ níi orúkọ ìnẹ́ńjí jẹ, torí kíì ṣe kaluku ló dẹ̀ ní orúkọ ni. Tọ a tẹ̀ pé gan kaluku ló dẹ̀ ní ẹ̀mí, mi ò dẹ̀ ní, tí n wá dẹ̀ ní gan mi ò dẹ̀ mọ orúkọ náà. Orúkọ to ẹ̀ pe, n ò dẹ̀ kí n fi irú nǹkan báyìí, àwọn èèyàn tí wọ́n bá dẹ̀ bí sínú ìlú, n ò dẹ̀ kí ní irú àwọn nǹkan yìí. So, nǹkan tó fa tí n ò dẹ̀ fi ní orúkọ ìnẹjijin níyẹn. Mi ò dẹ̀ ní, à mi ò dẹ̀ lè mọ̀, mi ò dẹ̀ mọ ẹnìkan kankan tó dẹ̀ ní orúkọ náà.

Bẹ́ẹ̀ni, wọ́n máa ń lo ọ̀pá ìfámúrá nígbà tí wọ́n ń bá mu ohún mímu. Ẹ̀mi mo dẹ̀ fẹ́ràn kí n máa lo ọ̀pá yẹn. Mo fẹ́ràn kí n máa lo ọ̀pá yẹn dáadáa. Mó dè kí n ṣe rí bẹ́ẹ̀ lo ọ̀pá yẹn lílò torí nǹkan tó dẹ́ da kí ń yan máa lò ni. Àní èmi sì ni mo dẹ̀ fẹ́ràn kí n máa lo ọ̀pá náà. Mo máa ń gbádùn ò lílò ọ̀pá náà dáadáa. Gbógbó nǹkan tí wọ́n bá ti fi, tí wọ́n bá ti fẹ́ mu ohun mímu báyìí, tí wọ́n bá ti fi ọ̀pá náà si, mo máa ń jẹ́ kí n dẹ̀ máa mú nǹkan mi fẹ́rẹ́ fẹ́ nǹkan tó bá ti mú fífẹ́ náà mu.

Bí wọ́n ṣe máa ń dájú pé ọjà mi dára ni pé èmi fún ra ara mi ni mo máa ń lọ ra gbogbo àwọn nǹkan ọjà mi. Torí mo máa ń fẹ́ kí n ra èyí tó dẹ̀ ni quality dáadáa. Torí àwọn oníbàárà mi gan, wọ́n máa gbádùn nǹkan tí mo bá fẹ́ tà fún wọn. So nǹkan tí mo bí mọ́ ṣe máa rí pé ọjà mi, ọjà mi dára nìyẹn. Bí mọ́ ṣe máa ń dájú pé ọjà mi dára nìyẹn, mo máa ń lọ fúnra ara mi ni. Mi ò dè kí n rán ẹni kankan lọ. Èmi ni wọ́n máa ń lọ kí n lè lọ ra gbogbo àwọn nǹkan tí mo bá fi, tí mo bá máa lò.

Rárá, mi ò dẹ̀ fẹ́ràn rin òkè, kìí ṣe nǹkan tí mo fẹ́ràn ni, à kí í ṣe nǹkan tí mo máa ń ṣe dáadáa ni. Ǹnkan tó dẹ̀ fa tí mi ò fi fẹ́ràn ẹ ni ìyẹn, mi ò dẹ̀ kí n gbádùn ẹ̀ dáadáa torí ètò náà kìí ṣe ètò tó dẹ̀ yẹ kí eeyan maa se ni, kìí dẹ̀ ṣe ètò tó dẹ̀ ṣe pàtàkì láti ṣe ni. Ǹnkan tó fa tí mi ò dẹ̀ fi fẹ́ràn ẹ nìyẹn, tó ó jẹ̀ jọ wa, ó kàn wà bó ṣe jẹ́ ni. Mi ò jẹ̀ fẹ́ràn orin òkè yẹn rárá.

À, mi ò dẹ̀ ní ìrora tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn o, torí ó ti pẹ́ tí mo ti ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn kì í ṣe ǹkan tí mò ń ṣe ní ìsinsìnyí, ǹkan tí mo máa ń ṣe ní ọjọ́ tó ti pẹ́ẹ̀ ni. Ni ǹkan tó fà tí mò dẹ̀ fi ní ìrora nìyẹn, ó ti pẹ́ tí mo máa ń ṣe, ó ti pẹ́ tí mo ti ń ṣe kìíni, ó ti pẹ́ gan ni. So ìrora kì í dẹ́ ṣe ǹkan tí mò ní rárá, rárá, rárá, rárá. Ó ti pẹ́ gidi gan tí mò ti ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn.

Bi mo se máa ń múra fún ìpàdé pẹ̀lú oníbàárà ni pé mo máa ń múra dáadáa gan-an ni. Mii de kí n ṣeré pẹ̀lú mímura oníbàárà rárá rárá rárá, mo máa ń múra dáadáa gan-an ni, mo máa ń ṣe àwọn nǹkan tó dè ṣe pàtàkì. Mo máa ń wọ aṣọ tó da, mo máa fi tùràri, mo máa wọ ago, mo máa wọ bàtà mi tó dè dá. Nítorí tí ẹ̀eyan bá dẹ̀ múra lọ sí oníbàárà dáadáa, ó máa ń jẹ́ kí gbogbo ètò kó dẹ̀ lọ́ bó se yẹ. Ǹkan to ba tí wu leẹ̀ kí n fi ìmúra pẹ̀lú oníbàárà ṣeré nìyẹn, mo máa ń múra dáadáa gan-an ni.